Ẹ̀fọ́ ṣọkọ yọkọ tọ ni mo máa ń jẹ. Nítorí ọkọ mi gan like ẹ́, torí tí ọkọ mi bá jẹ, orí rẹ̀ máa ń wú. Orí ò wù, abẹ ò wù. Òǹgẹ lọ máa ń pè é ní, òǹgẹ lọ́kà máa ń pè é ní ẹ̀fọ́ ṣọkọ yọkọ tọ.

Mo máa ń tan Ìkíni lórí fóòmù dáadáa. Àgagá tí mo bá ń kanju tí mo bá fẹ́ jáde tí mi di fẹ́ léètí ni mo máa ń tan kalẹ̀. Mo máa ń tan ọkọ mi kó ti è kó ń jọ ló lèkẹ́ láti máa tan Ìkíni jù.